Bẹ́ẹ̀ni, màá ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, pàápàá jùlọ àwọn tí wọ́n bá ṣe iṣẹ́ takuntakun, tí wọ́n bá farasiṣẹ gidi gan-an tó sì wu mi lórí, màá fún wọn ní iṣẹ́ àfikún. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni màá fún wọn, kí wọ́n má bàá fi ayọ̀ fọ. Àwọn tí wọn kò ṣiṣẹ́ náà, tí wọn ṣiṣẹ́ takuntakun, màá fi yé wọn pé wọ́n kò gba owó àfikún torí pé wọn kò ṣiṣẹ́ dáadáa.